Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. A máa ń rí kà nínú àwọn ìwé mímọ́ pé ìgbàgbọ́ àwọn bàbá tó sùn ni gba èèyàn, ó lè gba àwọn tí ó wà lẹ́yìn.

Sọ fún wa nípa ìbátan tí ò ń gbé ní ọ̀nà jíjìn. Mo ní ìbátan gẹ́gẹ́ bí mo ṣe wà ní ìle Ifẹ̀, mo ní ìbátan tí ó wà ní ìlú Àbújá olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbà tí a máa ń sọ̀rọ̀, a máa ń sọ̀rọ̀ ní ẹ̀kọ̀ kan. Oun ti a maa n so nani ka beere alafia ara wa àti bi gbogbo nkan ṣe nlọ. Ìgbà tí a máa ń ríra wa a máa ń jẹ́ àsìkò ìgbà ọdún.

Sọ fún wa nípa òwe tí o máa ń pa. Oríṣiríṣi òwe ni mo máa ń pa. Ó sì ṣe pẹ̀lú irú ohun tí ó bá ń ṣẹlẹ̀ lọ́wọ́. Bí i ìsìn báyìí tí mò ń ṣiṣẹ́, mo lè sọ pé "ẹni tó ṣiṣẹ́, ó ló máa rere iṣẹ́ tó ṣe, ẹni tí kò bá ṣiṣẹ́ kò ní rí èrètàbí kébi kó pa".

Báwo ni o ṣe ń fi ọkàn balẹ̀ nígbà tí nǹkan bá pọ̀? Ohun tí ó máa ń fi mí lọ́kàn balẹ̀ náà ni wípé, kò sí nǹkan tí mo fẹ́ ṣe ju kí n gbìyànjú nǹkan náà lọ. Tí èèyàn ò bá se ǹkan kan, kò sí ǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀. Nítorí náà, o máa ń fi ọkàn mi balẹ̀. Mi ò ní jẹ́ kí ọkàn mi kó dàrú.

Ṣé o máa ń ronú nígbà tí o bá sùn? Kò sí bí èèyàn ṣe máa mọ bóyá òun ń ronú nígbà tí ó bá sùn. Ohun ti ó kàn le ṣẹlẹ̀ tí èèyàn bá sùn ni pé kí ó rí pé òun ń lá àlá, tó máa rí pé òun ń sùn, òun sì tún ṣe àwọn nǹkan mìíràn gẹ́gẹ́ bí i pé bí i boya ayé sì ń lọ náà.

Kí ni ó dára jù tẹ́lẹ̀, kí sì ni ó dára jù nísinsìnyí? Ohun tí mo lè sọ pé ó dára jù tẹ́lẹ̀ ni pé, iru ti ìgbé ayé àwọn eeyàn ṣe rí, tí àwọn ènìyàn ní ọkàn pé bí àwọn bá ṣe ǹkan tí kò da, báwo ni ó se máa rí ní ara ọmọnìkejì wọn. Ṣùgbọ́n nísìnyí, àwọn ènìyàn kò tilẹ̀ ronú pé kí ni àwọn eeyàn fẹ́ se àbí kí ni yóò ṣẹlẹ̀ tí wọ́n bá wùwà ǹkan sí ẹlòmíràn.

Ṣàlàyé bí o ṣe ń gbáradì fún ọjọ́ gígùn, ọjọ́ gígùn alẹ́ tí ó ṣáájú. Èmi jẹ́ eǹikan tí ó máa ń gbáradì ifun kó jẹ́ wípé kì í ṣe ọjọ́ tí ó súmọ́. Maa gbìyànjú láti ríi pé mo ṣe gbogbo ǹkan tó wà ní ipá mi láti lè jẹ́ pé àwọn ohun tí mo nílò ní ọjọ́ gígùn náà ó wà ní tó sì mi.

Lérò rẹ, kí ni ọ̀rẹ́ tóo tọ́? Ohun tí ó ṣe pàtàkì jù gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tóo tọ́ ní wípé ẹ, ẹ ní ìfẹ́ ara yín lọ́kán. Bí mo ṣe mọ̀ náà ní wípé nígbà tí o bá rí pé o-- ẹni tó jẹ́ ẹnìkejì ẹ ó ronú fún ọ, láti lè jẹ́ pé ohun gbogbo ó lọ́, bí ó ṣe yẹ kó ṣe lọ fún ọ. Ohun tí o bá a jẹ, ohun tí ó mú bá a jẹ, mi ò tilẹ̀ mọ ohun tí eléyìí túmọ̀ sí, ṣùgbọ́n ọ̀rẹ́ tóo tọ́ nípa ìṣe ni a ti máa ń mọ̀.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójúmọ́? Oye ìgbà tí mo máa ń fọ eyín ní ojúmọ́, ẹẹkan ni èmi máa ń fọ eyín ní ojúmọ́. Ṣùgbọ́n àwọn èèyàn mìí máa n sọ pé ó dára láti máa fọ eyín bí i èèmejì ní ojúmọ́ láti lè jẹ́ kí eyín èèyàn kí ó bókùn dáadáa.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Èmi ò tilẹ̀ ní pàtó oúnjẹ tí mo lè sọ pé mo fẹ́ràn jù. Ṣùgbọ́n, mo lè sọ pé mo fẹ́ràn láti máa jẹ ẹ̀wà. Mo fẹ́ràn èwà lọ́pọ̀lọ́pọ̀, ṣùgbọ́n mo sì fẹ́ràn àwọn oúnjẹ mìíràn.

Kí ni ìgbádùn rẹ? Ìgbádùn mi ni pé, ki n rí pé mo wà níbí kan ní àlàáfíà láti rí pé ohun tí mo bá fẹ́ ní ọkàn mi láti jẹ àbí láti mu àbí ohun tí mo fẹ́ rà mo rí pé mo ṣe, mo rí i rà. Óun ni ó jẹ́ ìgbádùn fún mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, èyí ti jẹ́ ohun tó, tó jẹ́, ǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo máa, mo ti lọ síbi bẹ́ẹ̀ lónìí láti lọ kàwé.

Sọ fún wa bí ọ̀rọ̀ Yorùbá ṣe hán lórí ojú ẹ̀rọ? Ṣé gbogbo rẹ̀ dára? Bẹ́ẹ̀ni, gbogbo rẹ̀ dára. Lẹ́tà wo ni ó bàjẹ́? Ko sí lẹ́tà ti o bàjẹ́ nbe. Ohun tí ó ṣe. Ohun tí ó ṣe náà ni pé ó jẹ́ kó rọrùn fún mi láti máa kà àti láti máa pe jáde.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Ọlọ́hun ò ní jẹ́ kí èyàn rí oun tí yóò jẹ́ kí ó máa sunkún, ṣùgbọ́n ni òní, mo lọ sí ibìkan nitoripe a pàdánù ẹnìkan tí o ṣe pàtàkì simi. Èyí jẹ́ ohun tí ó bà mí nínú jẹ nígbà tí mo rí i pé ẹni náà á ṣe ètò ìkẹyìn fún. Óun ni mo lè sọ wipé ó tún jẹ́ ìgbà tí mo sunkún.

Báwo ni agbègbè rẹ ṣe ń yípadà ní àkókò kọ̀ọ̀kan? Bí agbègbè mi ṣe ń yípadà ní àkókò òjò, òkè. Ohun tí ó yípadà náà ni pé gbogbo ilẹ̀ máa tutù. Ni àkókò ẹ̀rùn, gbogbo nǹkan, àwọn ohun ọ̀gbìn ó máa gbẹ. Èyí tí mo fẹ́ràn ni. Mi ò lè sọ pé mo fẹ́ràn àsìkò òjò dáradára bẹ, nítorí pé èèyàn ò ní lè lọ sí ibi tó yẹ kó lọ. Ṣùgbọ́n mo sì tún fi ara mọ́ ju àsìkò ẹ̀rùn tí gbogbo nǹkan kí máa gbóná, kò ní jọpo gbóná, kò ní jọpe òtútù.

Bí o bá lè jẹ́ ẹlòmíràn fún nǹkan, ta ni o jẹ? Tí n bá lè jẹ́ ẹlòmíràn fún nǹkan, màá sọ pé kí n jẹ́ aládarí rere àti ẹni tí ó jẹ́ kí ìgbé ayé kó rọ ọmọ ènìyàn ní ọrùn. Iru ènìyàn ti maa sope mofe je niyen.

Sọ fún wa nípa èso tí wọ́n sọ pé ó dára fún ara. Èso tí wọ́n sọ pé ó dára fún ara, alákọkọ ni èso, cucumber. Nítorí pé kò dùn. Ó jẹ́ èso tí kò dùn báyen, ṣùgbọ́n ó jẹ́ pé ó máa ń fọ ẹ̀jẹ̀ àwọn ènìyàn.

Lérò rẹ, báwo ni o ṣe kí àwọn ọmọdé ní fóònù ní kékeré rẹ? Báwo ni o ṣe rí kí àwọn ọmọdé ní fóònù ní kékeré? Ọjọ́ orí wo ni ó tọ́, ni ó tọ́? Ọjọ́ orí tí ó tọ́ náà ni pé nígbà tí wọ́n bá ti dàgbà. Gẹ́gẹ́ bí èmi, mo jẹ́ enìkan nígbà tí mo fe wọ ilé-ìwé gíga ni mo tó bẹ̀rẹ̀ sí ní lo fóònù. Ohun tí ó dára náà ni pé kí a má ṣi ojú wọn sí ohun tí kò dá. Nítorí ayé ti lajú, to jẹ́ pe ohun gbogbo ti wà lórí ẹ̀. Ohun tí ó tọ́ kó ìdààmú bá, ohun tí ó tọ́ kó ìdààmú bá ni pé àwọn ọmọ kékeré mìíràn won máa n lò ó ní ọ̀nà tí kò dára. Bí kí wọ́n máa wo, àwọn fídíò ìhòòhò níbi tí wọ́n tí ń bá ara wọn sun. Èyí kò ṣe dára fún ìlera àwọn ọmọ.

Báwo ni iye owó ṣe yípadà láti ìgbà tí o ti ń ra ohun fúnra rẹ̀ lórí ohun wò? Ohùn wo mo le sọ pe okay mo le sọ pe nípa data mi rira ohun ti o ti yipa da nítorí pe o ti wọn si iye tí ó fi wọ́n si ni wipé wọ́n ń ṣe àgekù nǹkan tí mò ń lò, wọ́n sì ti gún fi owó kun. Bí ó ṣe bá a mú, bí ó ṣe bá mu, kò sí ǹkan tí mò fẹ́ ṣe si nítorí pé mò nílò rẹ̀.

Eré wo ni ẹ̀ ń ṣe nígbà èwe? Ibi tí ẹ̀ ń ṣe, ibi tí a ti máa ń ṣe náà ni àdúgbò. Eré tí a sì máa ń ṣe náà ni eré lákálàká. Ọmọdé mélòó? A máa ń tó mẹ́wàá nígbà mìíràn. Ẹni tí ó borí? Kò sí ẹni tí kò lè borí nínú wa.

Sọ fún wa nípa ẹni tí ó nípa lórí gidigidi bí ó ṣe mọ ara yín, bó ṣe mọ ara yín. A máa dára mọ̀ ní ohun tí ó kọ́ tí ó kọ́, ibi tí ó wà nísinsìnyí. Mi ò ní àpẹẹrẹ tí mo lè fi idi rẹ̀ mulẹ̀.